Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí mi ò ní agbára àti rà. Agbára àti rà bí owó láti rà ni mean. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yen ó wọ́n púpọ̀ ní ọ̀dọ̀ tiwa níbí. Agbára mi ò gbé ní tito owó láti ra ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mọ́ ṣùgbọ́n mo lè lò tí bá rẹ́ni tó máa ra ẹ̀rọ ìdákẹ́jẹ́ fún mi. Ẹ ṣé?

Mo fẹ́ran ìbọsẹ̀ láti wọ̀. Irú ìbọsẹ̀ tí mo fẹ́ láti wọ̀, tí mo fẹ́ran jùlọ, òun ni tó máa bo gbogbo ẹsẹ̀ mi. Mo fẹ́ ìbọsẹ̀ tó dára jùlọ, tí owó rẹ̀ sì ga ni lára púpọ̀, tí kò wọ́n jù. E Ṣé?

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ si iṣẹ́ ṣiṣẹ́, mo fẹ́ràn láti bá wọn ṣiṣẹ́ ká ṣiṣẹ́ papọ̀ kí gbogbo iṣẹ́ náà lè dánmọ́rán kóde lè lọ ní mọ̀ràn-ìn mọ̀ràn-ìn, ká lè tun tètè ṣe tán, ká lè tètè mú mi. Mo fẹ́ràn láti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pọ̀ nítorí ó máa ń mú kí iṣẹ́ yá kóde dára jù lọ. Teyan kan kò bá mọ̀, ẹni kejì máa mọ̀. Ohun gan-an mo ṣe fẹ́ láti bá wọn ṣiṣẹ́ jù. Ẹ ṣé.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, mo fẹ́ràn láti di gbogbo àkópọ̀ mi kí àkókò ìrìnàjò mi tó pé. Mo máa ti di gbogbo ẹ̀. Mo fẹ́ràn láti ṣe àkópọ̀ kó kí kó gbogbo ẹ̀ jọ kí àkókò ìrìnàjò mi tó dé, kí má baà dára mi lágara àti lọ ibi tí mò ń lọ o àti rinrìnàjò náà.

Bí mo ṣe máa ń rí lílo, lílo àkókò nígbà tí ó bá wà nínú ìlà, mo rí i wípé nígbà tí èèyàn bá wà nínú ìlà, a fi kó máa ṣe sùúrù. Kó sì rí dájú wípé gbogbo ohun tí òun ṣe ó fi ẹ̀ṣọ́ pẹ̀lẹ́ ṣe, kò ṣe ní gírigiri. Bí èèyàn ṣe lè lo àkókò nígbà tí ó bá wà nínú ìlà niyẹn, e ṣe.

Irú ìgbónájẹjẹ tí mo fẹ́ràn jù nínú yàrá mi, home theatre, àwọn rédíò amóhun dun gbẹ̀mu kó máa, kó máa dá mi lára yá nínú ilé, òun ni mo fẹ́ràn jù. Kí n máa jó, kí n máa yọ̀ sí orin tó bá ń kọ sí mi létí. Irú ìgbónájẹjẹ tí mo fẹ́ràn jù nínú yàrá mi niyen.

Bí mo ṣe máa múra sílẹ̀ fún ìpàdé oníbàárà mi, mo máa fẹ́ kí ń ti gbaradì fún gbogbo ohun tó bá fẹ́ kí n má bàjà kulẹ̀. Yálà ohunkóhun tó bá fẹ́ rà ni àbí tó bá fẹ́ tà. Ma ní láti bá gbogbo ohun tó bá fẹ́ pàdé kí ó ba lè wá ní ọjọ́ mi àti mú oníbàárà mi wá fún mi. Ẹ ṣe?

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ jẹ́ bí aago méje sí aago mẹ́jọ. Àkókò tí mo máa ń nífẹ̀ẹ́ láti jẹ oúnjẹ alẹ́ ni aago méje sì aago mẹ́jọ kí ó ba lè tètè lọ sínú ilé bí ó ti máa lọ sí ilé sí.

Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ kí a múra sílẹ̀ ká pọ́nmí lẹ̀ d'ọ̀ǹgbẹ́. Iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ iṣẹ́ tí kò ní jẹ́ pàkalekè nítorí tí ẹ̀dá bá ti dàgbà, kò ní le ṣiṣẹ́ pàkalekè mọ́. Àsìkò ọ̀dọ́ ló lè ṣiṣẹ́ pàkalekè. So iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ iṣẹ́ tó jẹ pé èèyàn ti máa ṣiṣẹ́ lẹ̀. Iṣẹ́ tó simple èèyán ti máa ṣiṣẹ́ lẹ̀. Awádọjọ wájú, a kan máa kó èrè.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, mo máa ń pe àwọn oníbàárà mi láti wá bá mi tún un ṣe tó bá jẹ́ ó ní, ó nílò àtúnṣe ránpẹ́. Tó bá nílò àtúnṣe ránpẹ́, màá ti tètè pè wọ́n lẹ́ẹ̀ kan wá bá mi ṣe kó má ba à dá mi dúró, kó má ba à jẹ́ ìdènà fún mi tí bá ń lọ.

Mi ò fẹ́ràn eléti ikún nítorí kò ní gbọ́ gbogbo ohun tí a bá ń bá a sọ, ẹ̀yin tí ẹ ló máa máa bọ́ sí. So mi ò fẹ́ràn eléti ikún. Ìgbà gbogbo tí a bá bá a sọ̀rọ̀ kò ní gbọ́, Tinuẹ̀ ló máa ṣe.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, o máa lọ sí ilé ọjà, ibi tí wọ́n ti ń tà lọ́pọ̀ yanturu, mo máa sì rí, mo máa ríra n bẹ́ẹ̀. A a ra lówó pọ́kú. Mo fẹ́ràn láti ra nǹkan lówó pọ́kú tó dẹ̀jẹ́, ó máa jẹ́ ojúlówó.

Bẹ́ẹ̀ni, mo l'órúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi jẹ́ Johnson Robert tí àwọn ọ̀rẹ́ mi fẹ́ràn láti máa pè mí. Wọ́n máa ń pè mí ní ìnagijẹ mi púpọ̀ tí mo sì máa ń dáhùn, mo nífẹ̀ẹ́ sí, ẹ ṣé, mo nífẹ̀ẹ́ sí púpọ̀.

Mi ò kín mú òògùn lójoojúmọ́ nítorí mo jẹ́ ẹnìkan tó dá pé tí mi ò dẹ̀ kín se áìsan, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iyen. Mi ò kín-- so mi ò nílò òògùn lójoojúmọ́. Mi ò dẹ̀ nílò àti lọ sí hospital. Mi ò máa ń lo òògùn lójoojúmọ́, ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí ó máa ń túpolongo mi fún àwọn èèyàn tókù tí wọ́n mọ̀ mí tẹ́lẹ̀ àti tí wọ́n bá rí mi fúngbà àkọ́kọ́. Mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba láti ṣe nítorí ó dára jù ló máa polongo iṣẹ́ ọwọ́ mi fún àwọn tókù tí wọ́n ò tíì rí.

Ìgbà mí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ìgbà bí iṣẹ́ bá ṣe wá sí ni a ṣe máa ṣe, tó bá wá lọ́nà tó pọ̀ tó lè gba ká ṣiṣẹ́ ju wákàtí lọ, dandan ni mo gbọdọ̀ ṣe. Ṣùgbọ́n nígbà mí ara máa ń fẹ́ sì mi, a lè sọ di ijọ́ kejì ta bá rí wípé iṣẹ́ yen ti pọ̀ ju iṣẹ́ tí a lè ṣe lọ.

Etí gbọ́ mi jẹ́ ohun tí ó máa ń farabalẹ̀. Mo máa ń farabalẹ̀ láti gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ. Yálà oníbàárà mi ni tàbí ayálégbé mi ni àbí àwọn ẹbí mi ni tàbí ọ̀rẹ́ mi ni. Mo ní etí ìgbọ́ láti gbọ́ gbogbo wọn, láti farabalẹ̀ gbọ́ gbogbo ohun tí wọ́n bá fẹ́

Ooo, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n tí ebi bá pa mí nínú ọkọ̀ tí mòún wa ọkọ̀ lọ́wọ́, mo lè ra bí àwọn ohun tí wọ́n máa ń tà lẹ́gbẹ̀ẹ́ títì bí ọtí ẹlẹ́rìndòdò àti àwọn ǹkan kan bí gálà tí mo lè jẹ, ẹ ṣé.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn coffee àti tea, ṣùgbọ́n mo máa ń mu coffee lá raárọ̀. Kò ní e ojojúmọ́ mo máa ń mu coffee o, ṣùgbọ́n tea náà mo sì nífẹ̀ẹ́ tea. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń mu tea, ṣùgbọ́n coffee mo máa ń mu coffee là ráarọ̀. Mo lè mu coffee lára Mo fẹ́ràn láti mu.

Mo ibi tí mo fẹ́ lọ sí ìsinmi inú yàrá mi náà ni mo fẹ́. Ibẹ̀ ni mo ti lè máa sinmi. Tàbí tí àwọn ọ̀rẹ́ mi bá wá bá mi, àwọn lalẹ̀ lọ síbi ilé ìpàgọ́ tí wọ́n ti ń tọ́ tì tàbí ilé ijó láti lọ sinmi níbẹ̀.

Ohun tí ọ kọ síbí kò yé mi. Ṣé o fẹ́ràn rin òkè? Kò yé mi, ṣùgbọ́n tó bá jẹ́ kí n yan rìn lókè, mi ò mọ̀ bí mo ṣe le rìn lókè. Mi ò mọ̀ bí mo ṣe le rìn lókè. Í bá dáa kí ẹ tún ìbéèrè yii beere, kò yé mi tó.

Mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ tó lẹ́rọ̀ fún ìlera, bẹ́ẹ̀ni nítorí mo fẹ́ kí ara mi dá pé. Tí n bá jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera, ara mi máa ṣe gírí, inú mi á ṣitò, ara ayá gágá láti ṣiṣẹ́. Mo fẹ́ràn láti jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera ẹ ṣẹ.

Mo máa ń fọwọ́ tó bí ẹẹ́mẹrin lójoojúmọ́ nítorí ọwọ́ máa ń dọ̀tí. Mi ò sì ní fẹ́ kí ń mú ọwọ́ lọ sẹ́nu tó bá dọ̀tí. Tí bá fẹ́ jẹun, mo máa fọwọ́, tí mo bá jẹun tán, mo máa fọwọ́, tí bá ṣiṣẹ́ tán, mo máa fọwọ́. Ẹ ṣé.

Mo ti lọ sí ọjà ní àárọ̀ yìí mo sì ti lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-nà. Mo lọ sí ọjà láàárọ̀ yìí gbẹ̀yìn. Àárọ̀ yìí ni ọjọ́ tí mo lọ sí ọjà láàṣì gbẹ̀yìn.

Mo máa ń kí àwọn ènìyàn pé ọ̀karọ̀, ọ̀karàsún, ọ̀kaàlé, ojúgbòòrò. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà kí àwọn ènìyàn lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe náà, mo lè kí wọ́n. Àkókò tí wọ́n bá wà, mo lè kí wọ́n.

À, mi ò dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí o. Mi ò dúró nítorí ohun amúṣẹ ya ni, ó sì yára bí àṣá láti dé ọ̀dọ̀ oníbàárà mi àti láti tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn. Yálà wọ́n fẹ́ rajà, yálà wọ́n fẹ́ tajà.

Mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, ṣùgbọ́n mo ní fóònù ọlọ́gbọ́n ní ọwọ́ mi tí mo máa ń lò. Orí rẹ̀ ni mo ti máa ń ṣe gbogbo ohun tí mo máa ń ṣe tó sì ń lọ mọ̀ràhìmọ̀rànhi.

Bẹ́ẹ̀ni mo níwà to dàrá ti mo ba n jẹun. Mi ò kí ń sọ̀rọ̀ tí ń bá ń jẹun. Ó dìgbà tí bá jẹun tán, mi ò sì ní kí ẹ̀ẹ̀kan bá mi sọ̀rọ̀. Mi ò nífẹ̀ẹ́ sí k'èyàn bá mi sọ̀rọ̀ tí bá ń jẹun. Mi ò dẹ̀ ní tẹ́ ẹrọ alágbèéká mi tí bá ń jẹun.

Fóònù ni mo ní, mi ò ní WiFi tó yára tó, ṣùgbọ́n nẹ́tíwọ̀kì mi lórí fóònù mi ó dára ó sì yára tó. Ó máa ń ṣe gbogbo ohun tí mo bá fẹ́, ó ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣùgbọ́n tí mo bá rẹ̀ ẹ́n tó máa rà fún mi, inú mi á dùn púpọ̀. Ẹṣẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mìíràn mo máa nílò láti lọ sí ibi iṣẹ́ mi láti lọ ṣiṣẹ́ níbẹ̀. Ṣùgbọ́n ijọ́ tó pọ̀ jù mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ínú mi a sì máa dùn tí bá ń ṣiṣẹ́ láti ilé, nítorí ó dára púpọ̀, ó fini lọ́kànbalẹ̀ tí bá ń ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó, mo fẹ́ràn kí n máa jó, kí n máa yọ̀, kí n máa kọrin. Mo fẹ́ràn jíjó púpọ̀ púpọ̀. Bó ti ẹ̀ jẹ́ wípé mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́ jó ṣùgbọ́n mo fẹ́ràn jíjó, mo fẹ́ràn jíjó gidigidi ni.

Ìgbà melo ló ni ìsinmi oúnjẹ mi, oúnjẹ ọ̀sán mi gbà. Ìgbà mí mo lè máa jẹun lọ́sàn-án. Ìgbà mí mo lè jẹun. Bo owó bá ṣe wà lọ́wọ́ ẹni sí ni a ṣe máa ń jẹun. Ìgbà mí tí kò bá yọ owó oúnjẹ ọ̀sán, mo lè máa jẹun. So ìsinmi mio mọ ìsinmi o.

Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera ní ẹ̀ẹ̀kan kan, kò ń ṣe ní gbogbo ìgbà. Nítorí ẹ̀rọ ìlera náà dára fún ara, ó sì ń ṣe ara ní àǹfààní. Ṣùgbọ́n kò ń ṣe ojoojúmọ́ ni mo máa ń mu ẹ̀rọ ìlera. Ó di ìgbà tó bá wà kí n tó mu.

Mo fẹ́ràn láti tọ́jú èékánná mi dáadáa nítorí òun ló máa ń mú ọwọ́ rẹ wá. Mo máa ń gé, mo máa, mo máa ṣe lọ́ọ̀ṣọ́ kó lè wú wuni àti kó lè dún ri lójú.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ kí n ba lè rí i nígbà tí mo bá nílò rẹ̀ dáadáa. Mo máa ń pa á mọ́ dáradára nítorí mo fẹ́ràn àti tọ́jú gbogbo ohun tí a bá jọ ṣe àti tó lè jẹ́ àṣírí sínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn, tí ọrùn bá mú, mo máa wọ̀, ṣùgbọ́n kò ní ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀. Ìgbà míì, mo lè gbàgbé láti wo, or mú jáde tí mo bá ń jáde. Ṣùgbọ́n mo ní gíláàsì ọrùn, mo ṣé, ẹ ṣé?

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ṣùgbọ́n nígbà mí, àwọn ọkọ̀ wọ́n ò ní fẹ́ dúró. Won lè máa rò wí pé ẹni tó fẹ́ ṣe wọ́n ní jàm̀bá ni. Àwọn ọ̀mí ìkéde wọn á dúró tí a bá dá wọn dúró. Mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní dojúdojú, ẹ ṣe é.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo fẹ́ràn láti pa owó pamọ́ nítorí ọjọ́ tí ó bá dáa. Mo fẹ́ràn láti pa owó pamọ́ dáadáa nígbà ọ̀dà.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Mo ti lọ sóde dáadaa. Àìmọye òde tí mo ti lọ, inú mi sì dùn láti bá wọn lọ. Mo fẹ́ràn láti lọ sóde dáadáa. Mo fẹ́ràn láti lọ sóde dáadáa, inú mi a sì máa dùn nítorí ara mi máa yá gágá láti jó níbẹ̀.

Tábìlì iṣẹ́ mi fẹ̀. Ó fẹ̀ dáadáa débi pé kò sí oun tí kò lè gbà. Ní toun tó bá jẹ́ ti ibi iṣẹ́ mi ni òun, gbogbo ẹ̀ ó gbà. Tábìlì iṣẹ́ mi fẹ̀. Mo fẹ́ràn kí ó fẹ̀ kí ó sì mọ́ tónítóní.

Fóònù níbi iṣẹ́ nítorí mi ò mọ ẹni tó fẹ́ pè mí oníbàárà àbí ẹni tó fẹ́ rajà tàbí ẹni tó fẹ́ tajà. So mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́, mo máa bá wọn sọ̀rọ̀ dáadáa dáadáa.

Mo máa ń mu ọ̀pá ìfámúra nígbà tí mo bá mu mímu láti inú gọ̀ tàbí inú alágolo. Ṣùgbọ́n tó bá jẹ́ inú kọ́ọ́pù, mi ò ní dì ọ̀pá ìfámúra, nítorí mo máa gbé sẹ́nu ni.

Mo máa ń lo àwọn áàpù bíi Chrome browser, àwọn ilé ìfowópamọ́, áàpù ilé ìfowópamọ́ mi, crypto, bi Bitget, Bybit. Mo tún máa ń lo áàpù Silénsíọ̀ na láti fi ṣe àkójọpọ̀

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkoko. Mo fẹ́ràn láti ṣe ìrànwọ́ àkoko fún àwọn tí wọ́n bá nílò rẹ̀ àti témi náà bá nílò ìrànlọ́wọ́. Mo fẹ́ràn láti ṣe ìrànwọ́ àkọ́kọ́

Bi mo ṣé máa ń rántí àwọn àdéhùn mi, mo máa kọ wọ́n sílẹ̀ sínú fáìlì tàbí sórí fóònù mi kí ń má ba à gbàgbé. Mo fẹ́ràn láti máa kọ wọ́n sílẹ̀ tàbí sí orí fóònù mi, mi ò ní lè gbàgbé tí n bá ti kọ sí.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi nítorí mo ní àkókò fún méjèèjì. Àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò ìgbésí ayé mi náà ọ̀tọ̀. Tí mo bá ti ṣiṣẹ́ tán ètò kú, màá fi mójútó ìgbésí ayé mi tó kù. Bo tilè jẹ́ wípé ara iṣẹ́ ṣíṣe náà ara ìgbésí ayé mi ni, nítorí òun ló máa mú owó wá láti tún ìgbésí ayé mi ṣe.

Àádùn tí mo fẹ́ràn nínú ice cream, òun ni vanilla tàbí strawberry. Àwọn tí mo nífẹ̀ẹ́ jù tí mo fẹ́ràn nínú ice cream nìyẹn. Bó tilẹ̀ jẹ́ wípé kò n ṣe ojoojúmọ́ ni mo máa ń mu o nítorí jẹ̀díjẹ̀dí ló máa ń fà fun okúnrin.

Mo fẹ́ràn kí n pín oúnjẹ mi tí bá rẹ́ni tó ṣa láìní, mo lè pín oúnjẹ mi fún. Tín bá rẹ́ni tí kò ní oúnjẹ rárá, tébì sì ń pa, mo lè pín oúnjẹ mi fún ká jojẹ́. Nítorí èmi ò ní wà eyan ọ̀dájú, mo fẹ́ràn kí n ṣọ́rí.

Ètò ìdárayá mi jẹ́ ohun tó wúni lórí púpọ̀ nítorí mo fẹ́ràn láti ṣeré ìdárayá. Ni àsìkò tó bá ṣẹ́kù, mo láìkì eré ìdárayá tó pọ̀. Mo ṣì máa wọ eré ìdárayá náà lórí amóhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo nífẹ̀ẹ́ láti wọ ago ọwọ́, ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà ni mo máa ń wọ ago ọwọ́. Nítorí ìgbà mìíràn ago tí mo fẹ́ wọ̀ lọ́wọ́ ó wà lórí ẹ̀rọ àgbékáà mi tí mo lè wọ̀ níbẹ̀.

Mi ò kì n gbé àpò ẹ̀yìn. Mi ò kì n gbé àpò ẹ̀yìn nítorí ó máa mú mi dàbí ọmọdé. Tí n bá gbé àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn ó jẹ́ ohun tí ó máa sọ ní dí bí ọmọ ilé ìwé, mi ò sì fẹ́. Mi ò kì n gbé àpò ẹ̀yìn.

Mo máa ń lo ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè. Irú iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ló máa ń mú kí n mọ̀ bí a mo máa lo ẹ̀rọ ìgbésókè. Irú iṣẹ́ tí mo bá fẹ́ ṣe, òun ni ó máa ń mú mi mọ̀ bóyá mo máa lo ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn láti lò ó, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ́lẹ̀ òfin Ìyàrá ọkọ̀ nítorí ẹ̀mí wa kò ní ààrọ̀. Tí mo bá tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀, ó lè ṣàkóbá fún mi àti fún olùwakọ̀ mi. Nígbà kan náà, mo ní láti tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀.

Mi ò gun alùpùpù rí, ṣùgbọ́n wọ́n ti fi gbé mi lọ sí ibi káàkiri. Ibi oríṣìíríṣìí wọ́n ti fi gbé mi lọ, ṣùgbọ́n èmi ò gun alùpùpù rí fún ara mi. Ṣùgbọ́n àwọn èèyàn ti fi gbé mi kákakiri lọ síbi tí mo bá fẹ́ lọ.

"Ṣé o ti lọ sí Ago rí?" Ìbéèrè yìí kò yé mi. Ago àbí Agọ? OK, Agọ. Mo ti lọ sí àgọ́ rí nítorí ibẹ̀ èrò máa pọ̀. Mo máa rí oníbàárà tó pọ̀ níbẹ̀ tí mo bá fẹ́ polówó ọjà mi. Mo fẹ́ràn láti lọ sí Agọ.

Mo máa ń ṣètò àwọn email mi kí n tò wọ́n dáadáa, kí n sì to àwọn tí mo bá fẹ́ dá lóhùn sí tòsí kí ń má ba à gbàgbé. Bo bá ṣe ń wọlé, mo máa ń dá wọ́n lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan, ó máa jẹ́ kí ń máa retí ẹ̀. Mo máa dúró láti fẹ́ rí nǹkan náà. Ṣùgbọ́n tín bá ti rí nǹkan tí mò ń retí, inú mi á dùn, ara mi á sì yá gágá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ayárábiàsà. Mo máa ń ra dáadáa, mo fẹ́ràn láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àti láti tà. Mo fẹ́ràn láti ra dáadáa.

Eyin máa ń fọ́ mi nítorí eyín mi wọ́n máa ń dùn mí nígbà kọ̀ọ̀kan. Bo tilẹ̀ jẹ́ wípé ó ti kan, bóyá òun ló fàá tí ó fi máa ń fọ́ mi. Mo máa lọ sí hospital láti lọ take.

Orí ò kí ń fọ́ mi rárá, orí ò ń fọ́ mi, orí kò ń fọ́ mi. Tí n bá dẹ̀ ní orí fífọ́, mó máa lo òògùn, tí n bá ti lo òògùn si, ó máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n orí ko kí máa ń fọ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde, ó ti pẹ́ ìgbà tí mo wà ní ọmọdé pátápátá ni. Mi ò fẹ́ràn láti máa lọ sí ìṣẹ́gun òde. Rárá, rárá, mi ò fẹ́ràn láti máa lọ síbẹ̀ ni. So, mi ò kí ń fẹ́ lọ sí ìṣẹ́gun òde.

Bí mo ṣe máa ń yan àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi, mo máa fún wọn ní ìdánwò ránpẹ́ èyí tó bá yege tí mo sì ríi wí pé ó kójú òṣùwọ̀n, òun ni mo máa mú, òun ni màá yàn kó bá mi ṣiṣẹ́

Bí kì ń fún wọn ní owó tàbí oúnjẹ tàbí ohun tó lè pe owó wọlé fún wọn bíi tìrú eléèti mó ìṣe.

Mo kẹ́yìn sunkún ní last month, tí bàbá mi ṣaláìsí. Ìgbà yẹn ni mo sunkún gbẹ̀yìn. Oṣù méjì sẹ́yìn, November òun ni mo kẹ́yìn sunkún gbẹ̀yìn.

Ohun tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀, òun ni mọ máa wò fíìmù lórí ẹ̀rọ amóhùnmáwòrán mi, tàbí kí ma gbọ́ orin. Ohun tí mọ máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀ tí mo bá dé láti ibi iṣẹ́ nìyẹn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ọ̀un ni ẹ̀fọ́ rírò pẹ̀lú edé tó sì ní àwọn èròjà tó kù tó ṣàra lóore. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù nìyẹn. Inú mi á dùn tí n bá rí ẹ̀fọ́ rírò elédè.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmudójú ìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi nítorí òhun ló máa fún mi ní ètò tan ṣẹ̀ṣẹ̀ ṣe àti òrìjínà rẹ̀. Ojúlówó sọfitíwẹ́ẹ̀ tí bá ti ṣe ìmudójútún rẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe tí mo fi ń ṣe iṣẹ́ mi. Mo ní káàdì iṣẹ́, òhun ló máa jẹ́ bí àmì ìdánimọ̀ fún mi níbi iṣẹ́ tí n má n lọ.

Bẹ́ẹ̀ni, ó rọrùn nígbà tí mo bá ń sùn sórí ibùsùn mi, ó rọrùn fún mi púpọ̀ púpọ̀. Mo sì fẹ́ràn láti sùn. Tó bá ti di àsìkò tí mo fẹ́ sùn, kó ba lè rọrùn fún mi, mo fẹ́ràn.

Mo fẹ́ran bàtà trainers àti canvas. Àwọn bàtà tí mo fẹ́ran láti máa wọ̀ julọ nìyẹn. Nítorí ó máa mú ni gbẹ́sẹ̀ kankankankankan máa lè rìn dáadáa dáadáa débi tí mo bá fẹ́ lọ.

Bí mo ṣe máa ń gba iyin tí bá ti ṣiṣẹ́ ojúlówó fún àwọn oníbàra árà mi. Wọ́n á sì yin mí, wọ́n máa gba ẹ̀yìn lọ́wọ́ wọn pé àwọn iṣẹ́ ó máa mú ọ́ rí yá.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi jẹ́ bí àìrí Íńtánẹ́ẹ̀tì lò dédé, àìrowó fi ra ọjà sí sọ́ọ̀bù, òr bí ká ṣiṣẹ́ kí customer máa sì sanwó fún wa. Gbogbo ìdojúkọ tó wà nbẹ̀ pọ̀ rẹpẹtẹ.

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ jẹ́ àná, mo sì lọ síbi isẹ́ lánàá. Mo rìnrìn àjò fún isẹ́ lánàá, àná ni mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́, àná tí ń ṣe ọjọ́, ọjọ́ Ẹtì.

Battery phone mi máa ń dúró dáadáa nítorí ó ní agbára, ó ní agbára ó dẹ̀ máa ń tètè charge. Ó máa tètè gbaná dúró sára. Ó máa ń dúró dáadáa. Ó máa ń dúró bí i wákàtí mẹ́rin, wákàtí mẹ́fà nígbà mí.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mo nífẹ̀ẹ́ láti kọrin. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti gbọ́ orin kẹ́lẹ́. Inú mi máa ń dùn tí n bá gbọ́ orin kẹ́lẹ́ kẹ́lẹ́. Nítorí ó jẹ́ orin tí mo nífẹ̀ẹ́, tí mo nífẹ̀ẹ́ sí jù. Inú mi máa ń dùn tí n bá gbọ́ orin kẹ́lẹ́. Èmi náà sì le kọ orin kẹ́lẹ́

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ mi, mo máa farabalẹ̀ wo ohun tó bá jẹ́, tó bá jẹ́ ohun tí mo lè dáṣẹ́, tó bá sì jẹ́ ohun tí màá nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn tókù, mo máa pè wọ́n nítorí àjòjì ọwọ́ kan o gbẹ́rù dòrí.

Mọ kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi lánàá, a ṣì rírà. A ríra lánàá nítorí gbogbo wa jọ wà pọ̀ ta ki happy new year. Inú mi sì dùn láti rí wọn, inú wọn náà sì dùn láti rí mi. A sì ríra lánàá.

Èdè tó má wùn mí kí n kọ́ ni èdè Faransé àti èdè Spanish. Wọ́n má wùn mí kí n kọ́ àwọn èdè yẹn gidigidi. Inumi àsìdùn tí ń bá ri eni tó máa kọ́ mi àti tí mo bá rí ìrànlọ́wọ́ láti fi kọ́

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, gbogbo ìgbà mo máa ń ṣe, gbogbo ìgbà mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Mo fẹ́ràn láti ṣe ìmọ́tótó ilé mi nítorí mi ò fẹ́ kí àyíká mi dọ̀tí. Gbogbo ìgbà mo máa ń ṣe ìmọ́tótó ilé mi kó ba lè mọ́ tónítóní.

Iye ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ kan péré. Ohun mo ní fún ìsinmi ọdọọdún, ọ̀sẹ̀ kan. Ni mo ní fún ìsinmi ọdọọdún, bí mo ṣe máa ń lò nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Nítorí ibi iṣẹ́ mi, mo máa ń jí ní kùtùkùtù bí aago máàrún, aago mẹ́fà, inú mi sì máa dùn láti tètè jí.

Ohun tí mo máa ń ṣe l'òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́, tí bá ti jí, mo máa wẹ̀, dáná oúnjẹ, máa dè jẹun, mo gba ibiṣẹ́ lọ nìyẹn. Ohun tí mo máa ń ṣe l'òwúrọ̀ kọ̀ọ̀kan ni ìgbà mí ì mo le tún ile ṣe kí n lọ wẹ̀, kí n dá-- kí n dáná, kí n de lọ ibiṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran oúnjẹ tó ní ata dáadáa, nítorí ó máa ta lẹ́nu. Kò dẹ̀ ní jẹ́ kí àyà rìn mí tí n bá jẹun, kò ní jẹ́ kí n bì. Mọ ní, mo fẹ́ kí, mo ní ífẹ́ oúnjẹ tó bá ní ata dáadáa.

Mo fẹ́ràn kí n máa gbọ́ orin àlùjó àti takasufe. Mo fẹ́ràn orin takasufe gidigidi ni. Inú mi a sì máa dùn tí n bá ń gbọ́ wọn. Orin tí mo tún fẹ́, fújì, àpàlà. Àwọn orin tí mo fẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan tín bá ráyè, ṣùgbọ́n kò ṣe ojojúmọ́ ni mo máa ń ṣe o. Ẹ̀kọ̀ọ̀kan tí bá jí láàárọ̀ nígbà mí, mo máa ń ṣe yoga. Ṣùgbọ́n ìgbà mí mi ò kí ń rántí ṣe, mi ò kí ń ṣe déédé.

Bẹ́ẹ̀ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti lọ sí ìlú mi, mo ti lọ sí ìlú Èkó, mo ti lọ sí ìlú Ọ̀ṣun, ìlú Òǹdó, ìlú oríṣìíríṣìí mo ti rin ìrìn àjò lọ. Inú mi sì dùn láti lọ síbẹ̀. Inú mi dùn láti lọ ìlú, ìlú mìíràn.

Bí mo ṣe máa ń ṣe to owó iṣẹ́, mo máa ya owó iṣẹ́ sọ́tọ̀, owó iṣẹ́ momáa yà sọ́tọ̀, owó ìdí tí máa fi jẹun momáa yà sọ́tọ̀. Bí mo ṣe máa ń ṣe to owó iṣẹ́ mi nìyẹn. Owó iṣẹ́ kò ṣe ẹ ná mọ́ owó oúnjẹ. Tí ẹyan bá ti ná owó iṣẹ́ mọ́ oúnjẹ, àà koni lé ṣiṣẹ́ mọ́ ọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádì àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí a kì mọ̀. Kó má lọ dáràn si mi lọ́rùn. Mo gbọ́dọ̀ ṣe ìwádì àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi kí n lè fọkàn tán wọn, kí n mọ oun tí wọ́n leè ṣe àti oun tí wọ́n lè ṣe.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù ṣùgbọ́n kò le dàbí kí a ríra wa sójú. Ìpàdé lórí fóònù ò dàbí kí a ríra sójú ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀ díẹ̀. Mo sì le ṣeé nítorí àwọn mi ọ̀nà wọn jìn. Ṣùgbọ́n tí ọ̀nà ò bá jìn, mo máa láì kì í kí a ṣe é lójúkojú.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe jẹ́ bí ká kọrin, ká jó, ká yọ̀, ká ṣàjọyọ̀, ká se oúnjẹ, ká wọṣọ gidi sára.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ọjọ́ tó bá rẹwà, tí oòrùn rán dáadáa, tí gbogbo lẹ́gbẹ́ te éèyàn rí ẹsẹ̀ rìn dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ràn kó tutù náà díẹ̀ ó, kó má gbóná jù, kó má tutù jù.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù jẹ́ ìgbà December. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún. Inú inú gbogbo wa máa ń dùn ṣìn ṣìn ṣìn ṣìn ṣìn àti inú mi ná.

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo lè bá wọn sọ̀rọ̀ lórí fóònù, mo lè bá wọn sọ̀rọ̀ ní ibi tí a ti ń ṣáàtì bíi wásaàpù, messenger tàbí kí n pè wọ́n.

Bí mo ṣe máa yanjú ìṣòro àwọn ẹ̀rọ ayárabíàṣá mi, mo máa ṣe é fún ara mi. Èyí tí mo bá rí wípé mi ò lè ṣe, tí mi ò lè yanjú, mo lè pe àwọn tó bá ní mọ̀ jù mí lọ níbẹ̀ kí wọ́n wá bá mi wo ó kóde ṣe. Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi nìyẹn.

Mi ò fẹ́ràn jiyàn. Mi ò fẹ́ràn láti máa jiyàn rárá rárá nitorí ó léwu ó lè tètè mú inú bíyàn. So mi ò fẹ́ràn láti máa jiyàn. Ẹni tó bá ń bá mi jiyàn, mo màá gbà n pé òun ni ó jàre. Ìbáájẹ́ emi náà mo jẹ bi, mo màá gbà pé òun ló jàre.

Bẹ́ẹ̀ni, mo máa ń fin tùràri lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi tùràrí. Tí n bá rí wípé ó ṣe kókó kí n fi, mo máa fín tùràrí. Ṣùgbọ́n kò ń ṣe ojoojúmọ́ ni mo máa ń fín tùràrí.

Mo mọ bí a ti ń ya àwòrán, mo mọ bí a ti ń ya àwòrán dáadáa. Mo sì le ya àwòrán, mo sì le yọ àwòrán. Tí bá ya àwòrán, ó máa gúnrégé. Inú ẹni tí mo yà náà sì máa dùn dáadáa nítorí mo kọ́ ọ yà.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi jẹ́ fóònù, ẹ̀rọ ayárabíàṣá, mousì, sọ́kẹ́tì àti iná. Ẹ̀rọ amúnáwá náà ó ṣe pàtàkì. Gbogbo ohun tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi nìyẹn. Ẹ̀rọ amúnáwá, fóònù, kọ̀m̀pútà.

Rárá mi ò kì wo ohun osó. Mi ò nífẹ̀ẹ́ sí kí máa wọ ohun ọ̀ṣọ́. Mi ò nífẹ̀ẹ́ sí rárá rárá. Ṣùgbọ́n tí wọ́n bá fún mi mo máa gbàá. Mo lè ta. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí kí máa wọ ohun ọ̀ṣọ́ sí ara. Mo fẹ́ràn kí ìyàwó mi wọ̀, ṣùgbọ́n èmi ò lè wọ.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn tó bá ṣẹ̀ mi nítorí èmi náà ń ṣe àwọn èèyàn tí wọ́n ń dáríji mi. Fún ìdí èyí, ó rọrùn fún mi láti dáríji àwọn èèyàn. Ó rọrùn fún mi. Mo lè dáríji wọ́n nítorí èmi náà ń ṣe àwọn èèyàn tó ń dárí.

Mo lè sáré dáadáa. Mo lè sáré dáadáa, dáadáa, dáadáa. Ṣùgbọ́n mi ò fi ṣe iṣẹ́ jẹun. Ta n bá ní kí n sáré, mo lè sáré. Ìgbà tí mo wà ní ilé-ìwé, mo máa ń sáré. Mo sì máa ń gba eré-ìdárayá dáadáa. Mo fẹ́

A ìṣẹ́jú ìṣẹ́jú mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Ìṣẹ́jú ìṣẹ́jú mo máa ń lò, gbogbo ìgbà, ọwọ́ mi ló máa ń wà. Nígbàkígbà dákókò dákókò ìṣẹ́jú ìṣẹ́jú mo máa ń lo fóònù mi o.

Mo máa n rí wipé ọjà mi dára nítorí fún ara mi ni mo máa ṣe ipese è, tí máa ṣe ètò ẹ̀ dáradára kí oníbàárà mi má baà lè complain. Gbogbo ẹ̀ mó máa ṣe dáadáa, máa rí dájú pé ọjà mi dára kí wọ́n bá lè san owó tó péye fún mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bi tí a tún a ti le tún àwọn nkan ṣe dáadáa tí ó máa ṣiṣẹ́ dáradára. Mo mọ bẹ, èmi náà sì le tún nkan ṣe fún ara mi.

Ó ti pẹ́ tí mo ti lọ rí Dókítà gbẹ̀yin, ó ti pẹ́, ó ti tó bi oṣù mẹ́fà sẹ́yìn báyìí tí mo ti lọ rí Dókítà gbẹ̀yin nítorí mi ò kí ń síìkì. Ọlọ́run ò jẹ́ kí ń máa síìkì, mi ò kí ń ṣàìsàn, mi ò dẹ́ kí ń ṣe àìlera.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Rárá o, mi ò kí ń rí oníbàárà mi sójú. Ìgbà mí, ọmọ orí ayélujára la ti máa sọ̀rọ̀. A máa sọ̀rọ̀ ìdúnadúrà wa kí n tó bá wọn ṣe ǹkan tan fẹ́

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn, mo máa wo fóònù mi bóyá mo ní àtẹ̀jíṣẹ́, bóyá mo fẹ́ ṣe àtẹ̀ránṣẹ́, mo máa wo fóònù mi kí n tó sùn. Mo dẹ̀ máa gbàdúrà, mo máa ṣe press-up. Gbogbo ohun tí mo máa ń ṣe ni.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Púpọ̀púpọ̀ mo máa ń ṣe ètò ǹkan dáadáa, inú mi sì máa ń dùn láti ṣe ètò ǹkan náà.

Ṣé o mọ ibi a ti ń fọn, a ti ń fọn? Mi ò mọ ibi tí a ti ń fọn o. Mi ò mọ ibi tí a ti ń fọn o ṣùgbọ́n ìbéèrè yìgan kò yé mi yékéyéké dáadáa, kò yé mi dáadáa. Ṣé o mọ ibi a ti.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi, mo máa ń fẹ́ kí wọ́n ṣiṣẹ́ mi lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ kí oníbàárà wa má bà lé kọ̀mpúlẹ́ẹ̀ní. Tí wọ́n bá ti rí ohun àmúyẹ kan, wọ́n máa sanwó wá.

À, ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? À, kò sí yé ìgbà tí kó le gbóná nítorí mo máa ń tẹ̀ẹ́ ní gbogbo ìgbà ni o. Mo máa ń bá oníbàárà mi sọ̀rọ̀. Mo máa ń lo fóònù mi àti kọ̀m̀pútà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò nǹkan. Ǹkan tó bá sì wúlò gidi tí owó rẹ̀ dẹ̀ tún wọ́n, mo máa ń ṣe àtúnlò ẹ̀. Mo máa ń ṣe àtúnlò ẹ̀ kó ba lè pẹ́ lọ́wọ́ mi àti kí n bá lè tún rí lọ ní ọjọ́ mi, mo máa ń ṣe àtúnlò ẹ̀ máa dẹ̀ tún ṣe.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo tí mò ń lò ni. Bí i kí ń ran ma ní iṣẹ́, kó lọ bá mi da nkan nù.

Mi ò kín ṣe ìgbéjáde níbi iṣẹ́, tí n bá ti wà lẹ́nu iṣẹ́, iṣẹ́ ni mo ṣe. Mi ò ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ṣùgbọ́n tí oníbàárà bá fẹ́ ká ṣe ìgbéjáde ká gbé ẹrú wọn wá, a máa bá wọn ṣe ìgbéjáde rẹ̀.

Beeni, mo maa n lo si ile ijosin lati lo josin. Ṣùgbọ́n mo nílò owó láti fi gbá ilé temí tí máa lè máa lọ sí ilé ìjọsìn dáradára.

Bẹ́ẹ̀ni, ọwọ́ ọ̀tún ni mò ń lò. Mi ò lò ọwọ́ òsì. Òun ni mò ń lò dáradára láti fi ṣiṣẹ́ jù. Ṣùgbọ́n ọwọ́ òsì ó kọ̀ máa ràn lọ́wọ́ díẹ̀díẹ̀ ni. Máa ń ràn lọ́wọ́ díẹ̀díẹ̀. Ọwọ́ ọ̀tún òun ni mò ń lò láti fi ṣe iṣẹ́.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, ìgbà tí n bá ti dá fún ibi iṣẹ́, tó bá ti tán, ìtókù máa lò pẹ̀lú ẹbí mi. Bí mo ṣe pín iṣẹ́ àti àkókò tilé, òun nìyẹn. Máa ṣiṣẹ́ dé aago tí mo bá ti sọ pé mo máa ṣe dé, to bá dè ti di àkókò.

Ọjọ́ ajé nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù. Mo tún fẹ́ràn ọjọ́ ọjọ́rú náà. Ṣùgbọ́n ọjọ́ ajé ni mo fẹ́ràn.

Rárá o, mo kì kọ ìròyìn níbi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń ṣe àkọsílẹ̀ bí wọ́n àwọn olùbáárà mi bá ṣe raja àti bí a ṣe tajà. Iyẹn nìkan ni mo máa ń ṣe, àkọsílẹ̀ mo máa ń ṣe, mi ò kí ń kọ ìròyìn.

Èso tí mo fẹ́ràn jù jẹ́ watermelon àti pineapple. Watermelon àti pineapple jẹ́ èso tí mo fẹ́ràn jù láti máa jẹ. Mo lè jẹ ẹ́ ní ìgbà ogún ní ojúmọ́, mo lè jẹ ẹ́ tó bá kúnú básíkẹ́ẹ̀tì.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi jẹ́ agogo ìjì mi tí mo ṣètò jẹ́ aago mẹ́fà.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú lójoojúmọ́ tí mo máa ń wò máa jẹ́ wákàtí mẹ́rin, wákàtí mẹ́rin tàbí wákàtí márùn-ún. Bí mo ṣe máa ń wo jù níyì.

Bí mo ṣe máa rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́, o jẹ́ kàyéfì, ṣùgbọ́n mo máa wọ mọ́tò ni. Máa wọ mọ́tò, o jẹ́ ohun pàtàkì tí mo le sọ. Mọ́tò ni mo máa wọ dé ibi iṣẹ́, ìgbà mí mu lè gùn ọ̀kadà.

Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà nítorí mi ò mọ bó ṣe ṣe. Ó léwu púpọ̀ púpọ̀ kí n máa ra oúnjẹ ní òpópónà. Oúnjẹ tí wọ́n ṣe ní ṣojú mi ó léwu púpọ̀. Nítorí náà mi ò lè ra oúnjẹ ní òpópónà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun kí wọ́n ba lè mú iṣẹ́ wá fún mi kí n lè rí'ṣẹ́. Mo máa ń pè wọ́n nítorí tí mi ò bá pè wọ́n, wọ́n lè mú iṣẹ́ yẹn lọ síbòmíì. Bó ṣe jẹ́ níyẹn, àwọn oníbàárà tuntun, mo gbọ́dọ̀ pè wọ́n. Mo gbọ́dọ̀ pè wọ́n.

Ti n bá ti ní owó lọ́wọ́, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ṣùgbọ́n báyìí mi ò ní owó lọ́wọ́ tí mo lè fi ra, nítorí ó ti wọ́n lágbègbè ibi tí mo wà. Mi ò lè ra ayárabíàṣá tuntun mi.

Ṣé ojú rẹ dára? Yeah, ojú mi dára, ó dára púpọ̀.

Mi ò kín wójú àwòrán lójojúmọ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wò. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wójú àwòrán.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mo máa ń jẹ oúnjẹ tó bá kù, nítorí kò dára kí a máa fún oúnjẹ ṣòfò. Mo máa ń jẹ oúnjẹ tó bá kù.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe ọjọ́yọ̀, àjọyọ̀ ọjọ́ ìbí mi lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń ṣe fún àwọn oníbàárà mi àtàwọn ẹbí.

Mo ní ètò, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn tí mo bá ní owó dáradára láti lọ fi lé ìlọ lélẹ̀bẹ̀. Mo ní ètò láti lọ fi iṣẹ́ mi sí ìlú mìíràn kí owó ba lè pọ̀ sí i, kí ìdúnadúrà náà lè pọ̀ sí i.

Mi ò ní àìsàn ìkórìíra sóńjẹ kankan. Mi ò ní àìsàn ìkórìíra sóńjẹ kankan. Gbogbo oúnjẹ mo lè jẹ. Ó kọ̀ lójú ni. Ṣọ mí ò ní àìsàn ìkórìíra fún.

Mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀ bí ẹ́mẹta àbí ẹ́mẹ́rin nígbà mi pẹ̀lú àwọn oníbàárà mi àtàwọn òṣìṣẹ́ mi. Ìgbà mí mo dẹ̀ lẹ́ máa ní ìpàdé kankan lọ́sẹ̀ rárá rárá tí ọ̀sẹ̀ yẹn ma fi parí.

Manchester United ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù. Manchester United àwọn ni mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú olólùfẹ́ mi, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn tí mo fẹ́ àti àwọn àbúrò mi àti àwọn tó bá súnmọ́ mi, mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá, ó jẹ́ orí ayélujára. Ayélujára ni mo ti máa ń rí èrò tuntun mi, tàbí àwọn òṣìṣẹ́ mi kí wọ́n fún mi ní èrò tuntun mi, tàbí inú ìwé oníròyìn.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa yan àwọn òṣìṣẹ́ kó lọ ṣekan A máa pínra wa sí ọ̀nà oríṣiríṣi kí iṣẹ́ náà ba lè yá. Tí iṣẹ́ bá pọ̀, a máa pínra wa.

Bẹ́ẹ̀ni mo máa ń rí àwọn ímeèlì àìwúlò, ṣùgbọ́n mo máa diilitì wọ́n nígbà mí tí n bá ti rí wọ́n. Mo máa diliti ẹ kúrò nínú ímeèlì mi kí ààyè ba lè wà fún àwọn gidi kó le wọlé.

Rárá mi ò wọ gíláàsì, mi ò dẹ̀ kí ń wọ gíláàsì. Mi ò kí ń wọ gíláàsì.

Bí mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe mi ni wípé mo máa ṣe fún ara mi. Ntí bá rí wípé iṣẹ́ àkànṣe ni tí mi ò sì fẹ́ kí àwọn ọmọ kan má ṣe dáadáa, mo máa ṣe fún ara mi. Mo máa rí dájú pé fún ara mi mo ṣe. Sugbom tí n bá rí n pé àwọn ọmọ mi lè ṣe, àwọn òjíṣẹ́ mi lè ṣe, ọmọ iṣẹ́ mi máa ní kan ṣe.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà kojú ìṣòro. Èyíkéyìí tó bá jẹ́, máa rí i wí pé mo yanjú ẹ̀. Ìṣòro kí ìṣòro tó bá jẹ́ lórí iṣẹ́, màá yanjú ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn àgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ̀ mi ṣùgbọ́n kò ń ṣe gbogbo ẹ̀ ni mo gbàgbọ́ nípa ẹ̀

Ó ti pẹ́ tí mo ti lọ síbi orin gbẹ̀yìn, ó ti pẹ́. Nítorí àkọ́kọ́ ò fi bẹ́ẹ̀ sí. Ṣugbọn inú yàrá mi mo ti máa ń play orin tí n bá fẹ́ jó sí orin àti tí mo fẹ́ gbọ́ orin inú ilé mi mo máa play. Àti orí àgbẹ́, ẹ̀rọ alágbèéká mi.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, mo lè mú dá ni nígbà mí tàbí kí n tọ́jú ẹ sílẹ̀ lẹ́yìn abẹ́ òdòdó tí mo gbìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí òun ló dára jù láti fi nǹkan pamọ́ sórí ẹ. Tí mo bá ti ṣetán, mo máa fa àwọn fáìlì mi pamọ́ sórí cloud àti Google storage mi.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ṣùgbọ́n mi o ń fi tipá, mi ò ń tètè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn bẹ́ẹ̀.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ jẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń ṣètò ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́ mi jẹ́ ohun tó wúni lórí. Mo máa ṣe ètò bí má ṣe sọ̀rọ̀ náà sínú ìwé pélébé kan tàbí sí orí fóònù ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo máa ń lo lẹ́ẹ̀kọ̀kan láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn nitorí ó yára, ó dára púpọ̀

Rárá, mi ò kí ń mu ohun mímu purotíìnì. Purotẹ́ẹ̀nì, mo máa ń mu ohun mímu purotẹ́ẹ̀nì dáadáa, mo máa ń mu. Mi ò mọ pé ohun tẹ́ ń bẹ̀rẹ̀ ní ẹ. Mo máa ń mu ohun mímu purotẹ́ẹ̀nì dáadáa.